Ní ìgbà tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́, mo máa ń wọ aṣọ oorun mi. Eléyìí tí àwọn eleyin bo ń pè ní night bed. So, mo máa ń wọ tí mo bá ti fẹ́ lọ re sùn. Ó ní, ó nípọn níwọ̀nba. Nítorí mi ò fi bẹ́ẹ̀ like òtútù tí mo bá fẹ́ lọ re sùn. N ò sì tún fi bẹ́ẹ̀ like ooru. Fún ìdí èyí, ohun ni mo máa ń wọ. Tí mo bá sì wọ ìwọ̀nba ni aṣọ ìbora mímo. Nítorí ooru ó mú mi, n ò sì fi bẹ́ẹ̀ like ẹ. Ṣùgbọ́n tí mo bá ti wọ aṣọ, aṣọ oorun yìí, ó ṣe níwọ̀nba fún mi. Kò ní jẹ́ kí ooru ó mú mi. Kò sì ní jẹ́ kí òtútù mú mi. Aṣọ wọn dá púpọ̀ fún gbogbo àwọn èèyàn láti máa wọ. Nítorí ó ń dáàbò bo ara wa ní ọ̀nàkọnà. Ní ìdí èyí, aṣọ oorun ni mo máa ń wọ tí mo bá ti fẹ́ lọ re sùn ní alẹ́.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù, mo ní aṣọ òtútù nítorí mi fi bẹ́ẹ̀ gbádùn òtútù púpọ̀ àti òrù. Dóò, mo sì nífẹ̀ẹ́ sí òtútù ju òrù lọ. Sugbọ́n mi fi bẹ́ẹ̀ láì kí òtútù náà bẹ́ẹ̀ púpọ̀. Sugbon mo ní aṣọ òtútù méjì. Torí tí ẹ̀yan bà ni aṣọ òtútù, ó máa ń dáàbò bo ara wa kúrò níbi òtútù àgàgà àìsàn. Tí òtútù bá mú yẹn púpọ̀, ó máa ń fa kí èèyàn máa gbọ́n, ó máa ń fa ikọ́, ó sì máa ń fa ojú fún ẹlòmí aya dídùn. Fún ìdí èyí, láti dáàbò ara bara mi láti bí ara àwọn ikọ́ ara gbígbọ̀n, mo máa ń wọ aṣọ òtútù àgàgà tí òjò bá rọ̀ tàbí tí ó bá jẹ́ àsìkò ọyẹ́, mo máa ń wọ aṣọ òtútù.

Èmi è kí sá, èmi è kí lọ sí ilé oúnjẹ. Mi kí lọ sí ilé oúnjẹ. Ǹkan tó lè mú mi lọ sí ilé oúnjẹ, bóyá mò ń lọ sí-- mò ń kánjú lọ sí ibi iṣẹ́ kò wá le. Mi ràn è lè àǹfààní àti dáná ní ilé. Ǹkan tó lè fa ǹkan tí mò fi lè lọ sí ilé oúnjẹ ni. Mi ò kí lọ sí ilé oúnjẹ nítorí oúnjẹ ara jẹ kò da. Ó máa ń mú iyan na inakuna. Kì í jẹ́ kí yẹn ní àkójọ. Kò dẹ́ẹ̀kí jẹ́ kí èèyàn mọ̀, kí-- ó tó mọ̀, kì í jẹ́ kí èèyàn mọ ìru àǹfààní tí ó wà nínú kí èèyàn dáná ní ilé. Tí èèyàn bá lọ jẹun níta ní ilé oúnjẹ, èèyàn mọ irú omi tí wọ́n fi dáná. Èèyàn mọ bí wọ́n ṣe ní ìmọ̀ tó tótó síi. Lóòótọ́, àdúgbò wọn lè da, àdúgbò wọn lè mọ̀ tó tó kí gbogbo ọmọ. Ṣùgbọ́n tọ́, ìgbà tí a ń dáná yẹn, kí ni èèyàn mọ̀ tí wọ́n fi ṣe? Fún ìdí èyí, mi ò kí lọ sí ilé oúnjẹ lọ re jẹun. Inú ilé ara mi ni mò ti máa ń dáná tí mò ti mọ̀ jẹun. Mi ò ní ìfẹ́ sí oúnjẹ ta ní jíjẹ dàbí kí n dáná ní inú ilé ara mi. Nto lè fa kí n jẹun níta, kò ju tí mò bá pẹ́ síbi iṣẹ́, lárẹ̀ lọ síbi iṣẹ́, tàbí ó ti rẹ̀ mí mìí o làǹfààní. Tí n bá sì jẹun, ìn ni jẹ́ ju bóyá snacks eléti ìrìn. Ì lè jẹ́ bí àwọn puff puff, donuts àti snacks lọ àti omi tútù àti mínira ọ̀tán. Sugbon kí n wà lọ sí ilé oúnjẹ kí n jẹun? Mi ò kí lọ sí ilé oúnjẹ lọ re jẹun. Inú ilé mi ni mò ti máa ń dáná oúnjẹ tí màá bá jẹ.

Ẹ̀kan ṣoṣo ni mò máa ń gba iná sí fóònù mi. Ẹ̀kan ṣoṣo ni mò máa ń gba iná sí fóònù mi. Àkọ́kọ́ náà bátìrì fóònù mi ó dára díẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, lóòtítọ́ mò máa ń tẹ fóònù mi ṣùgbọ́n kì í ṣe bí i ti bá wùn. Ẹlẹ́ẹ̀kẹta, tí èèyàn bá fi fóònù sí iná ní gbogbo ìgbà, ó máa ń ṣe àkóbá fún fóònù. Àkọ́kọ́ yóò mọ bá ini bí i, ọ̀nà tí èèyàn ń gbana fún, iyùn, tá won lọ́ọ̀yìbo, tó ń pè ní charger àti níbi charging point e, ó ṣe é ṣe kó mọ bàjẹ díẹ̀díẹ̀ tí èèyàn bá ti ń yọ, tí èèyàn ti bò. Ẹlẹ́ẹ̀kejì, ó máa ń ṣe àkóbá fún bátìrì. Fún ìdí èyí mi kì í sábà gbaná sí fóònù mi ní gbogbo ìgbà. Lẹ́yìn tí mo bá ti gbaná sí, tí mo sì jẹ́ kí ó fúlù dáadáa. Tọ́ bá ti fúlù dáadáa, màá wá yọ kórò ní bí iná. So ó tún di ìjọ kejì tàbí tí mo bá fẹ́ lọ re sùn lálẹ́. Tí m bá sì fẹ́ lọ re sùn ó ti ní àsìkò tí màá yọ. Mi kì í jẹ́ kó pẹ́ púpọ̀ níbẹ̀.

Rárá o, mi ò kín jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù ò sí fún jíjẹ. Gọ́ọ̀mù wà fún láti fi lẹ ǹkan, bó yá bí bàtà. Tí ǹkan bá kan, a lè fi gọ́ọ̀mù lẹ papọ̀. A lè fi gọ́ọ̀mù lẹ ǹkan tí ó bá bàjẹ́. Bó yá bí bàtà nísìń, nígbà tí bàtà wa bá já, wọ́n lè báa wa fi gọ́ọ̀mù lẹ papọ̀. Bí ìwé wa bá ya, a lè fi gọ́ọ̀mù lẹ papọ̀. Tí báàgì wa bá ní, ó bá já níbi kan, a lè fi gọ́ọ̀mù lẹ papọ̀. Àwọn kápíntà náà máa ń lo gọ́ọ̀mù. Oríṣiríṣi ẹ́yan lọ̀ máa ń lo gọ́ọ̀mù. Sugbon gọ́ọ̀mù ò sí fún jíjẹ. A máa ń fi lẹ ǹkan papọ̀ nìyẹn. Mi ò tíì rí ibi tí ẹni kan ti ní òun jẹ gọ́ọ̀mù, tàbí ayafi wọ́n fi lẹ ǹkan papọ̀. Gọ́ọ̀mù sì dá púpọ̀ tí a bá fi lẹ ǹkan.

Àsìkò ìparí iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ le dé bí pé kí n fi bẹ́ẹ̀ kojú ìpèníjà kan tó dàbí. Tí ó bá ti tó àsìkò ìparí iṣẹ́ mi, kí n ṣe àwọn nǹkan tó bá tọ́ àtàwọn nǹkan tó yẹ. Agàgà tá ń kọ́ táwọn, ẹ́ẹ́, oníbàárà bá pọ̀nlẹ̀, mo ní láti dáwọn lóhùn ní ẹyọ kọ̀ọ̀kan. Kí n sì mú àsìkò wọn ní bó se tọ́ àti bó ti yẹ. Kí moo fi àsìkò wọn ṣofọ. Ta àsìkò ìparí iṣẹ́ mi bá si ti ń tọ́, mo ní láti tọ́ palẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo bá lò mọ́. Kí n sì rí àmójútó wípé mo ṣe gbogbo ohun tó yẹ kí mo ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ko má bá fa wàhálà àbí eh-kankan tí mo bá dé ní ọjọ́ kejì. Kí ó tó bí bẹ́ẹ̀ máa mọ wà kankan àbí yóò sì á kóbá fún iṣẹ́ mi. Fún ìdí èyí, mo máa ń lo àkókò ìparí iṣẹ́ mi bó ti tọ́ àti bó ti yẹ láti ṣe àwọn nǹkan tó tọ́ àtàwọn nǹkan tí ó yẹ. Nítorí kí wọ́n má fa wàhálà fún mi ní ọjọ́ kejì tí mo bá dé.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Ó sì wà lórí nnkan tí a bá fẹ́ kọ lẹ́tà lè lori. Torí a ní oríṣi lẹ́tà. Lẹ́tà àgbẹ̀fẹ̀ àti àìgbẹ̀fẹ̀ wà. Lẹ́tà àgbẹ̀fẹ̀ ni eléyi tí a máa ń kọ sí àwọn mọ̀lẹ́bí wa, àwọn fámílíì wà, àwọn ọ̀rẹ́ wà, àwọn alábàsọ̀ wà. Lẹ́tà àìgbẹ̀fẹ̀ ni lẹ́tà eleyi tí a máa ń kọ sí ọ́fíìsì, tí a máa ń kọ sílé iṣẹ́, tí a máa ń kọ sí gómìnà, ibi tí a bá ti fẹ́ gba iṣẹ́ àbí ibi tí a bá ti ṣe iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí lẹ́tà àgbẹ̀fẹ̀ ó ní ìbáṣe ko, ó gba ká kí wọn, ká bèrè ilé, ká bèrè fámílíì, ká bèrè bo wọn ṣe é ṣe. Sùgbọ́n lẹ́tà àgbẹ̀fẹ̀ kò ní ǹkan tọ́ jọmọ kiki. Ká kọ ǹkan kan ta fẹ́ kọ, ká sísọ̀rọ̀ wa fún wọn ta, fún wọn ni. Kò sí ǹkan tọ́ jọmọ a fámílíì nko, ara ilé nko, eleyi o síbẹ̀. Fún ìdí eyìí, mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn.

À, mo máa ń gbọ́ podcast oo dáadáa. Mo máa ń gbọ́ podcast, mo máa ń gbọ́ podcast eré ìdárayá ilé tá ń pè ní Sport. Mo máa ń gbọ́ podcast motivation, mo máa ń gbọ́ podcast news. Mo sì máa ń gbọ́, mo sì máa ń gbọ́ oríṣiríṣi podcast, lèyí tó máa ń fún mi ní ìdùnnú àti ara yíyá. Nítorí tí èèyàn ba n gbọ́ podcast, eeyan ó rí ẹ̀ kọ́kọ́ níbẹ̀ dáadáa, ìyá ó le mọ nǹkan tí ó ń lọ. Látara podcast, ẹ mọ nǹkan tí ọ́ bá yẹ kí èèyàn ṣe, kí nǹkan tó kàn tó yẹ kí èèyàn ṣe, kí nǹkan tó ṣẹlẹ̀ ní àwùjọ. So, mo máa ń gbọ́ podcast torí podcast dára púpọ̀. Ó fún wa lafààní láti mọ ibi tí ayé dé dúró àti kíni nǹkan tí ó tun ṣẹlẹ̀ tí, kí ni nǹkan tó tun kàn tí ó máa ṣẹlẹ̀. Ìgbésẹ̀ wo lè yán le gbé tí iru nkan bá yìí bá ṣẹlẹ̀. Èèyàn máa ń kọ́ gbá tó pọ̀ láti ibi podcast. Mo máa ń gbọ́ broadcast dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Iṣẹ́ ilé mi gán ti ẹ̀ wà fe pọ̀ ju àwọn iṣẹ́ tí mo máa ń ṣe ní ọ́fíìsì ní ìgbà míì lọ. Torí ní ìgbà míì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni màá ṣe ní àti ilé lọ sí ibi iṣẹ́. Léyí tó máa ń fún mi ní àǹfààní láti jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn díẹ̀. Wàhálà tí màá ṣe níbi iṣẹ́, màá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nílé ní àkókò tí mo bá fi kú, tí n bá fi ṣe nǹkan kan. Wípé nígbà tí mo bá dé ibi iṣẹ́, nǹkan péréte náà ni nǹkan tí màá ma mu ṣe. Mò máa ń, mò máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa, tó sì jẹ́ wípé ó máa ń ràn mí lọ́rùn gidi torí kò sí olùdíwọ́, kò sí ǹkan kan tó fẹ́ dí mi lọ́wọ́. Mi sì kì gbà ǹkan kan láì, n kì gbà ohun kankan láàyè láti distract mi. Só fún ìdí yìí, mo máa ń ṣe iṣẹ́ láti ilé.

Èmi ò sẹ fẹ́ràn pizza dìgẹ de bí pé mo wá fẹ́ràn nǹkan kan lórí pizza. Mi fẹ́ràn pizza o. Mi fẹ́ràn pizza rárá àti mi fẹ́ràn rẹ̀. Mi kì í jẹ ti debí pé boya màa ni mo fẹ́ràn pizza. Mi fẹ́ràn pizza. Ǹkan tí mo fẹ́ràn àwọn nǹkan tí kò dùn tó sì wà simple láti se. Pizza nisin tí n bá ní kí n lọ re ra ìnáwó ni fún mi. Ó sì bẹ́ta kí kúkú jẹ́ ǹkan tó rọ̀ mí lọ́rùn. Tó rí mi fi bẹ́ẹ̀ like ẹ. Lootọ mọ jẹ́ rí o, ṣùgbọ́n mi fẹ́ràn pizza rárá àti rárá. Mi ò fẹ́ràn pizza.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ láti fẹ ìṣe mi sí ìlú mìíràn. Ìṣe mi jẹ́ ìṣe tí mo lè fẹ lọ sí ìlú mìíràn tí máa sì gba àwọn èèyàn síbẹ̀ kí a máa ma ṣiṣẹ́ tí màá máa fún wọn ní owó. Tó ì tí emina bá sì ti ní àǹfààní, màá kúrò láti ibi tí mo wà, màá lọ sí ibi tí mo fẹ ìṣe mi sí náà, láti wo bí ǹkan ti ń lọ. Ní ití mo sì nífẹ̀ẹ́ sí, mo sì láìki àwọn alábàáṣiṣẹ́ mi púpọ̀ nítorí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà pẹ̀lú òtítọ́ àti ododo. Fífẹ ìṣe lọ sí ìlú mìíràn ó fún èèyàn láǹfààní láti jẹ́ kí èèyàn mọ̀ èèyàn si, ó sì fún èèyàn láǹfààní láti jẹ́ kí iṣẹ́ èèyàn kó gbòòrò kí èèyàn dè rí ìrẹ túpọ̀, ìrẹ pẹ̀tẹ̀. Tí èèyàn bá fẹ́ iṣe lọ sí ìlú mìíràn, ewú ń bẹ ń bẹ náà ṣùgbọ́n ewú tó wà bẹ, kò dàbí àǹfààní àti erẹ tí èèyàn ó rí ní ibẹ̀. Ní idi eyi mo fẹ láti fẹ ìṣe mi lọ sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ o, mo mọ àwọn aládugbò mi dáadáa. Mo mo. Mo mọ̀ wọ́n dáadáa, mo mọ ìwà tí wọ́n le wù, mo mọ ǹkan tí wọ́n le ṣe, mo mọ ǹkan tí wọ́n ò lè ṣe. Ká mọ pàrọ́, kìí ṣe gbogbo wọn náà ni mo fi bẹ́ẹ̀ mọ̀, nítorí mi kì í ṣe ẹni tí ó máa fi gbogbo ìgbà wà ní ilé. Ni bí pé máa fi maa mọ̀ pé, àì, ǹkan báyìí lẹ́ni yìí wu, ǹkan báyìí lẹ́ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo mọ dáadáa. Nítorí wọ́n máa ń wu ìwà dáadáa sí mi, won ò dè ṣe aburú sí mi rí. Èrín à t'òyàyà, ẹ ni gbogbo wá fi jọ́ ń gbé ní àdúgbò. Mo mọ̀ wọ́n dáadáa, mo mọ ìwà àwọn aládùúgbò mi dáadáa. Mo sì nífẹ̀ẹ́ wọ́n gan, tá'wọ́n náà sì nífẹ̀ẹ́ mi. Tí kòdè sí ìjà àbí ariwo àbí ẹ̀tanú àbí gbọ́mi sí omi oso, omi ò tó láàrín ọ̀kọ̀ọ̀kan wa. Ìfẹ́ àti òtítọ́ àti ìṣọ̀kan. Ẹ ni gbogbo wá fi n bá ara wa gbé. Mo nífẹ̀ wọn, awon náà sì nífẹ̀ mi. Mo mọ ìwà àwọn aládùúgbò mi dáadáa.

Fóònù dì dáhùn níbi iṣẹ́, ó dá leri bí ìpè náà bá ṣe wá. Irú ẹni tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ àbí iru nkan tí wọ́n bá sọ fún àpẹẹrẹ, tí ọ̀gá ilewè, tí ẹni kan bá pè mí tí ń bá ti ní ẹ̀lọ́, bóyá àárọ̀ ọ̀la wa ni àbọ̀sán, ẹ̀kaàró ọ, ẹ̀kaàsán, kí ni mo lè ṣe fún yín ọ? Báwo ni mo ṣe lè ràn yín lọ́wọ́ ọ? Ǹkan tí wọ́n bá wá sọ, ìní yóò wá tẹ̀lé àwọn ìdáhùn tí màá ṣe fún wọn. Àkókò ǹkan tí màá kọ́kọ́ sọ, tí wọ́n bá ti gbé fóònù náà, hello, màá sì kí wọn, ẹ káàro ọ tàbí ẹ káàsán o tàbí ẹ kú ìrọ̀lẹ́. Lẹ́yìn ìgbà wọ̀n, kí ni mo lè ṣe fún yín ọ? Báwo ni mo ṣe lè ràn yín lọ́wọ́ ọ? To bá jọ mọ́ ǹkan tó yẹ kí n sọ orúkọ mi ni, màá sọ orúkọ mi fún wọn. Màá sì bèèrè orúkọ titi wọn náà, kí n lè báà kọ̀ sílẹ̀. Bí màá dẹ̀ tí kọ sílẹ̀, ín lè mọ irú ǹkan tí màá ṣe fún wọn. Kí wọ́n má baà lọ gbé iṣẹ́ wọn fún ẹlòmíràn. So, bi mó ti maa sábà dáhùn fóònù ni.

Hmm, sunkún. Hmm, mo ti, à, mi kì í sunkún o. Time tígbà tí mo ti sunkún, ó ti pẹ́. Kí sì ni nǹkan tọ fà á ni wípé tí mò bá ń ronú nígbà mi, kin se boya bí a pé ìrònú pé bóyá kíni ah bá rọ́pẹ́, à, bó ó ni bó láyé yìí ń lọ, tàbí mo bá ń rí ẹnìkan tó ń ní ìdojúkọ kan àbí kejì, bóyá mi wà ní àǹfààní àti ìrànlọ́wọ́. O jẹ́ nǹkan tó máa ń pa mí ní ẹkún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí tí mo bá ti rò ó, títitítítítí tí mi wà ní àǹfààní àti ìrànlọ́wọ́, tí mo bá wá wo orí ipò tó wà, bóyá ìlera kan àbí kejì mo bá rí tí ó ń kojú, ó jẹ́ nǹkan tó máa ń dùn mí ní ọ̀pọ̀lọpọ̀. Tí mi ò bá ti ní àǹfààní àti ìrànlọ́wọ́, ó máa ń dùn mí. Elé sì máa ń fa ogbé ọkàn sí mi, tó sì máa ń fa kí n sunkún. Tàbí tí ẹ̀yin bá ṣe nǹkan tó dùn mí, tí mi wà láǹfààní àti ṣe titè mi, tàbí wọ́n parọ́ mọ́ mi, àbí nǹkan, ó máa ń dùn mí gidi gan, tó sì máa ń gba omijé lójú mi. Fún ìdí èyí, moti sunkún ti pe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò, mo máa ń ṣe ìpè fídíò mo sì máa ń ṣe é ní dáadáa. Nítorí mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àjọ ń sọ̀rọ̀ ní orí fóònù. Lẹ́yì tí ó jẹ́ pé ìpè fídíò ni wọ́n láìkì, wọ́n nífẹ̀ẹ́ sí. Àgàgà àwọn family, àwọn mọ̀lẹ́bí mi, ìyún àwọn àbúrò mi àti àfẹ́sọ́nà mi. A máa ń ṣe ìpè orí fóònù, àtọ̀rẹ́ mi náà, àjọ máa ń ṣe ìpè orí fóònù fún un. Mo máa ń ṣe ìpè orí fóònù dáadáa. Ìpè orí fídíò, mo máa ń ṣe tí a mọ wòra wa, báyìí àwa méjèèjì, mo máa ṣe ìpè orí, nítorí ó fún mi láǹfààní láti rí wọn. Nítorí ibi tí mo wà, ibi iṣẹ́ mi ó jìnnà sí ibi tí àwọn àbúrò mi, àwọn olólùfẹ́ mi, àtọ̀rẹ́ mi wà. So, èmi ọ̀rẹ́, àtọ̀rẹ́ mi ka to ríra bóyá laárìn ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. So, a bá ṣẹ̀ ṣe ìpè orí fídíò, a mọ wòra wa, a lè mọ irú nkan tí ó ń ṣẹlẹ̀ síra wa. Ipo tí ẹni kọ̀ọ̀kan wà wá, bó ló ṣe lálàáfia ṣi, a lè mọ̀. So mo máa ń ṣe ìpè orí fídíò.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn kan tó máa ń jí ní kùtùkùtù. Ìdájí kùtùkùtù ni màá ti jí ní òwúrọ̀ fún àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí mo bá ti jí, màá kọ́kọ́ jókòó fún bíi ìsẹ́jú márùn-ún àbí ìsẹ́jú mẹ́wàá ní orí ìbùsùn mi. Lẹ́yìn ìgbà ọun ma dìde Nígbà tí bati dìde, màá lọ tọ́lẹ́ẹ̀tì. Nígbà tí tọ́lẹ́ẹ̀tì, màá wá ṣàdúrà. Nígbà tí ba ti wá ṣàdúrà tán, màá wá bẹẹrẹ àwọn nǹkan tí mo fẹ́ ṣe lẹ́yọ kọ̀ọ̀kan àbí kejì láti má ṣe gbà àkókò mi nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́. Tí eyan ba tètè jí ní kùtùkùtù òwúrọ̀, kò kí ń, kò kí ń jẹ́ kí èyàn pẹ de ibi iṣẹ́. Gbogbo oun tí oyẹ kí èyàn ṣe, èyàn o ti ṣe ní àkókò. Kò ní gba àkókò ẹ̀yà mọ́. Eeyan mọ̀ pé èèyàn ni máa sáré sókè, sáré sodo láti ṣe nǹkan tí èyàn bá fẹ́ ṣe. Èyàn o le pẹ̀lẹ́pẹ̀lẹ̀ ṣe. Tí èèyàn sì jí ní kùtùkùtù náà dà, torí èyàn fì ara èèyàn ó fi nà ṣí.

Èso tí mo fẹ́ràn jù, ah, èso tí mo fẹ́ràn jù, èso mẹ́ta ni. Àkọ́kọ́ ni ọ̀gẹ̀dẹ̀, ẹlẹ́ẹ̀kejì ni máńgò, ẹlẹ́ẹ̀kẹta ni ọsàn. Mo fẹ́ràn àwọn èso mẹ́tẹ́ẹ̀ta yìí gidi gan, nítorí ọ̀gẹ̀dẹ̀ léleyìí, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí kò lé, ó jẹ́ ǹkan tí ó rọ̀. Mo sì nífẹ̀ẹ́ sí ọsàn. Ọsàn jíjẹ, ó máa ń jẹ́ kí ǹkan tí mo bá jẹ kó tètè wálẹ̀ kí n sì tètè yagbe ní ojú ọjọ́, kára mi o leè ba fúyẹ́. Mo sì nífẹ̀ẹ́ sí máńgò. Mo nífẹ̀ẹ́ sí máńgò náà tí ẹbí bá ń pa mí nígbà mi. Tí mo bá ti jẹ máńgò méji àbí mẹ́ta tó dáda, yiò tete jẹ kí ara mi, kí ebi tó ń pa mí yẹn kó lọ, yiò sì hóldi mi fún ìgbà díẹ̀. So mo nífẹ̀ẹ́ sí èso. Mo máa ń jẹ èso dáadáa. Mo sì máa ń jẹ èso mìíràn bíi wọ́támẹlọ̀, grape àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìgbà ọmọdé mi tí mo rántí, ó pọ̀. Ìgbà ọmọdé mi tí mo rántí, ìgbà tí a wà ní ṣùkú Alakọ̀bẹ́rẹ́, ó pọ̀ dáadáa tí èmi àti àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mi tí a máa ń lọ sí ṣùkú. A máa ń ṣeré gan-an. Àkókò kan bẹ́ tí a lọ sí ṣùkú tí a wá pẹ́ kí a tó dé sí ṣùkú, ká tó dé sí ilé ìwẹ̀ tí ọ̀gá wa wá ń no wa ní ẹ̀gbà nítorí pé a pẹ́. A wá sunkún lọ sílé pé wọ́n ná wa, wọ́n bá tún dá wa padà wá sí ṣùkú. Wọ́n tún wá ná wa ní ẹlẹ́ẹ̀kejì. Ìgbà tó sì tún tí mo tún rántí ni ìgbà tí daddy mi tó rán èmi àti àbúrò mi ní, èmi àtẹ́gbọ̀n mi ní iṣẹ́. Owó tó wà fi rán wa ní iṣẹ́ a bá fi owó náà, owó náà, ẹni táa lọ rà ǹkán lo do rẹ̀, ó ṣe change tí ó ṣe fún wa. Ó ṣe mistake fún wa ní change lè. Ẹ̀gbọ́n mi bá ní kí a fi pamọ́, a bá fi pamọ́. Ẹni náà bá padà wá lé pé change òun kù sí wa ní owó. A máa jẹ ìyà o. A máa jẹ ìyà o. A máa jẹ ìyà o. Ó pọ̀ ló rísìrísì, ṣùgbọ́n tọ, mélòó ni nǹkan tí a fẹ́ sọ nígbà ìrántí ò, ìgbà ọmọdé náà?